Báwo ni omi tí a máa ń mu ní ojoojúmọ́ ṣe pọ̀ tó. Àwọn onímọ̀ ìjìnlẹ̀, àwọn onímọ̀ sáyẹ́ǹsì àti àwọn onímọ̀ ẹ̀rọ ní ọ̀nà oríṣiríṣi, wọ́n ti fi di rẹ̀ múlẹ̀ wípé ó dára kí a máa mu omi ní ojoojúmọ́. A lè mu bí kọ́ọ̀pù méjì ní àárọ̀, ká mu bí kọ́ọ̀pù méjì ní ọ̀sán, ká sì tún mu bí kọ́ọ̀pù méjì ní àṣálẹ́. Omi dára lọ́pọ̀lọpọ̀ ní àgọ́ ara, nítorí pé ó máa ń fọ ìdọ̀tí ara, ó sì tún máa ń jẹ́ kí ara jí pépé, kí ara sì wà ní ọ̀nà tí ó yẹ kó wà. Oríṣiríṣi iṣẹ́ ni omi máa ń ṣe ní àgọ́ ara tó pọ̀ lóríṣiríṣi. Omi dára fún gbogbo ríkèríkì ara láti máa ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. Ó sì tún máa ń jẹ́ kí ara dán, ó sì tún máa ń jẹ́ kí gbogbo àwọn nǹkan kí ó wà déédé ní àgọ́ ara. Nítorí ìdí èyí, ó dára kí a máa mu omi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ojoojúmọ́, ní òwúrọ̀, ọ̀sán àti àṣálẹ́. Ó sì tún dára kí a máa mu omi kí a tó lọ sùn ní orí ìbùsùn wa. Omi jẹ́ nǹkan tí a lè má fi ṣeré. Omi dára, a lè fi omi dáná, a lè fi omi wẹ̀, a lè fi omi fọṣọ, a lè fi omi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní orílẹ̀ èdè ayé ní òde òní.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Orúkọ ìnagijẹ ó jẹ́ èyí tí àwọn eléyìíbo máa ń pè ní nickname. Ó sì kọ́ mọ̀ ní àdúgbò àwọn ọ̀dọ́ àbí láàárín àwọn ọ̀dọ́ ayé òde òní tí à ń pè ní Gen Z. Orúkọ ìnagijẹ jẹ́ orúkọ èyí tí ó máa ń pani lẹ́rìn-ín àbí orúkọ èyí tí ó kéré tí a lè tètè rántí. Orúkọ ìnagijẹ ó pọ̀ pọ̀ láàárín àwọn ọ̀dọ́ ó sì máa ń wà ní ọ̀nà oríṣiríṣi. A lè pe orúkọ ìnagijẹ ní inú ilé, a lè pe orúkọ ìnagijẹ ní àárín àwọn ọ̀rẹ́, a sì tún lè pe orúkọ ìnagijẹ ní ibi iṣẹ́ wa. Kò sí ibi tí a ti lè lo orúkọ ìnagijẹ, àmọ́ pàápàá jùlọ ní ọ̀pọ̀ ìgbà, àárín àwọn ọ̀rẹ́ tàbí mọ̀lẹ́bí tàbí alábàáṣiṣẹ́pọ̀ la ti máa ń lo orúkọ ìnagijẹ ní ọ̀nà tí ó dùn.

Data tó máa ń lò lọ́sọ̀sẹ̀ ṣe pọ̀ tó. Àwọn data ó jẹ́ nǹkan tó máa ń jẹ́ kí àwọn ẹ̀rọ ayárabíàṣá tàbí ẹ̀rọ fóònù alágbèéká wa kí ó ṣiṣẹ́. Tí kò bá sí data lórí ẹ̀rọ ayárabíàṣá tàbí lórí ẹ̀rọ alágbèéká wa, wọn ò ní ṣiṣẹ́ bó ṣe yẹ kí wọ́n ṣiṣẹ́. Nítorí ìdí èyí, ó dára kí a máa ní data ní orí àwọn ẹ̀rọ ìgbàlódé wọ̀nyí. Data tí a sì máa ń lò ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ó ní fi ṣe lórí iṣẹ́ tí a bá ń fi wọ́n ṣe. Àwọn tó bá ń fi data ṣe iṣẹ́ lójú méjèèjì, wọ́n lè lò bí ogún gig tàbí ogójì gig lọ́sọ̀sẹ̀. Àmọ́ àwọn tó bá fi ń pe ọ̀rẹ́, àwọn tó bá fi ń bá ọ̀rẹ́ sọ̀rọ̀ lásán, wọ́n lè lò bí márùn-ún gig àbí ẹ̀wá gig lọ́sọ̀sẹ̀. Data ó jẹ́ nǹkan tí ènìyàn gbọdọ̀ ní ní orí ẹ̀rọ ayárabíàṣá rẹ̀ àti orí fóònù tí à ń pè ní ẹ̀rọ alágbèéká. Nítorí tí ó bá sí àwọn data yìí níbẹ̀, wọn ò ní ṣiṣẹ́ dáradára.

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Tí a bá ń lọ sí ibi iṣẹ́, oríṣiríṣi ọ̀nà la le gbà dé ibi iṣẹ́ wa. Àwọn ọ̀nà tí ó yára wà, bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀nà tí ó jìnnà wà. Tí a bá gba ọ̀nà tí ó yára, a lè lo wákàtí kan. Tí a bá gba àwọn ọ̀nà tí ò yára, a lè lo bí i wákàtí méjì tàbí wákàtí méjì àti ààbọ̀. Nítorí ìdí èyí, ó dára kí a máa gba àwọn ọ̀nà tí ó yára tí a bá ń lọ sí ibi iṣẹ́ wa. A sì lè lo mọ́tò tàbí ká gun ọ̀kadà tàbí ká ṣe àwọn nǹkan mìíràn tí ó lè jẹ́ kí a tètè dé ibi iṣẹ́ bí i ká tètè jí ní àárọ̀ kùtùkùtù, ká sì tètè ṣe gbogbo àwọn iṣẹ́ tí ó yẹ ká ṣe, ká lè tètè dé ibi iṣẹ́, ká sì gba ọ̀nà tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ kò pọ̀ sí. Tí a bá ṣe gbogbo àwọn eléyìí, a ó tètè dé ibi iṣẹ́ ní bí i wákàtí kan tàbí wákàtí kan ààbọ̀. Tí a bá sì ti dé ibi iṣẹ́, a ó ṣe gbogbo àwọn iṣẹ́ tí ó yẹ ká ṣe ní àárọ̀. Tí a bá ti parí àwọn iṣẹ́ yìí tán, tó bá di bí i agogo méjì ọ̀sán, a ó lọ jẹun, oúnjẹ ọ̀sán tí àwọn eleyinbo ń pè ní lunch. Tó bá sì ti di bí i déédé ago máàrún ìrọ̀lẹ́, a ó parí iṣẹ́, a ó sì máa lọ sí ilé wa. Tí a bá sì tún ti ń lọ ilé, a ó gba àwọn ọ̀nà tí súnkẹrẹ fà kẹrẹ ọkọ̀ kò pọ̀ sí. Tí a bá ṣe eléyìí, a ó tètè dé ilé, a ó sì tètè ṣe gbogbo àwọn nǹkan tí ó yẹ kí a ṣe ní àsìkò, ká lè tètè sùn, ká sì lè tètè jí ní àárọ̀ ọjọ́ kejì tí a bá ń lọ sí ibi iṣẹ́ ọjọ́ wa.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù jẹ́ ǹkan tí a gbọdọ̀ máa wò ní gbogbo ìgbà nítorí wípé fóònù jẹ́ ẹ̀rọ alágbèéká tí a máa ń lò lójoojúmọ́ ní òwúrọ̀, ọ̀sán tàbí ní àṣálẹ́. Oríṣiríṣi ǹkan ni a máa ń fi fóònù ṣe: a lè fi pe àwọn mọ̀lẹ́bí wa, a lè fi wo àwọn ẹ̀rọ amóhùnmáwòrán, a sì lè fi ṣeré ní orí Íńtánẹ́ẹ̀tì ayélujára. Nítorí ìdí èyí, ó yẹ kí a máa jẹ́ kí fóònù wa àti bátìrì fóònù wa kí ó dúró dáadáa. Nítorí pé tí kò bá dúró dáadáa, ó lè jẹ́ kí fóònù yẹn kí ó kú. Tí fóònù bá sì ti kú, a ní rí lò, a ní fi ṣe gbogbo ǹkan tí ó yẹ ká ṣe. Tí àwọn ènìyàn bá fẹ́ gbọ́ ohùn wa, wọn ò ní rí wa pè. Nítorí ìdí èyí, ó yẹ kí á máa jẹ́ kí bátìrì fóònù wa kí ó dúró dédé kí ó sì ṣe àwọn gbogbo ǹkan tí ó yẹ kó fi ṣe.